Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, ó ti tó bi, á, ó ti tó bi ọdún méjì sẹ́yìn. Torí èmi kì í sábà máa ń lọ sí ilé oúnjẹ. Èmi máa ń se oúnjẹ mi fúnra mi. Àbí pé tí àwọn, e, tí bá tá àwọn ẹ̀gbọ́n mi obìnrin àbí àbúrò mi bá wà nílé, àwọn ló máa ń bá wa ṣe. Tí èmi bá ti le ṣe fúnra mi, àwọn ló máa ṣe. Èmi ò kí ń lọ-- tí bá ti lọ ibi iṣẹ́ tí ì bá ti rà yí jẹun, mi ò kí ń lọ bi-- mi ò kí ń lọ ilé oúnjẹ. Oúnjẹ tí bá ti jẹ láàárọ̀ tí bá ti mú lọ ibi iṣẹ́, ìgbà mìíràn tí bá ti mọ̀ pé nǹkan tí mo fẹ́ ṣe ní, e, ibi iṣẹ́ mi, pé ká fẹ́ lọ sí oko, a fẹ́ lọ wọnlẹ̀, a fẹ́ lọ gé àwọn láìnì oríṣiríṣi náà hán. Tí bá mọ̀ kí iṣẹ́ tí máa ṣe máa pẹ́ mi, táfẹ́ ẹ tó rọlẹ̀, kí n tó dé tí mo dẹ̀ mọ̀ pé mo máa nílò láti jẹun, màá ti se-- tí bá ti se oúnjẹ láàárọ̀, màá ti se oúnjẹ mi, màá se púpọ̀. Tí bá ti jẹ àárọ̀ tó, màá le bù ṣẹ́kù sínú kúlà mi. Abọ́ tí mo fi ń gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́, màá bù sínú ọ̀nà, màá jẹ ní ọ̀sán. Mi ò kí n-- torí mi kì í jẹ wọ́n ní ilé oúnjẹ.

Bí mo ṣe ma ń ṣe ètò ìṣòro láàrín àwọn ẹgbẹ́ mi kò ṣòro rárá. Emi máa ń lo ọgbọ́n ọlọ́run àti ọgbọ́n ìmọ̀ nínú, nínú ẹ̀kọ́ surveying tí wọ́n kọ́ wa. Nítorí pé kó tó di pé mo jáde nílé, nínú yunifásítì, wọ́n kọ́ wa ní àwọn ẹ̀kọ́ oríṣìíríṣìí bí wa ṣe máa bá àwọn ènìyàn ṣẹ́ àwọn tó bá ṣiṣẹ́ pọ̀, àwọn ẹlẹ́gbẹ́, àwọn tí ẹjọ́ ṣiṣẹ́, àwọn ẹlẹ́gbẹ́ yin bẹ́ẹ̀ tí ẹjọ́ ń ṣiṣẹ́. Ọgbọ́n àti ọgbọ́n tí wọ́n máa fi máa bá wọn lò láti ní surur láti tí ìjà bá jẹyọ láàrín ẹyin mejeeji àbi àwọn, àwọn ẹlẹ́gbẹ́, àwọn ẹlẹ́gbẹ́, àwọn ẹlẹ́gbẹ́ tókù. Iwọ gẹ́gẹ́ bi ẹ̀nìkan, ọgbọ́n tí, ọgbọ́n tí wọ́n ti kọ́ wa gẹ́gẹ́ bí a ṣe ń, nígbà tí à ń kọ́ṣẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọgbọ́n yẹn pé ká ní ìṣòro, ká fi ọgbọ́n gbọ́n ka fii tó ẹ̀, ka fii tó wàhálà tó ń ṣẹlẹ̀. Kì í ṣe pé tí ẹnìkan bá ń jà, tí ènìyàn kejì bá ń léri mọ ẹ ìwọ náà, wà tún máa, wà tún, wà tún darapọ̀ mọ́ wa, a tún máa ṣe irú kan bẹ rárá suru àti ọgbọ́n àti láti lè gbọ́ ara wọn yé pé kọ́ní suru.

Ibi tí èmi máa ń fi kọ́kọ́rọ́ mi sí tó bá jẹ́ ilé tí èmi ń gbé fún ara mi gangan, èmi máa ń fi kọ́kọ́rọ́ mi, màá fi sí ọwọ́, mo máa fi sí àpò mi, àpò ṣòkòtò tí máa ń wọ̀ ni mo máa ń fi sí tí màá lọ síbi iṣẹ́. Ti bá ti wá dé, màá fi sílẹ̀ kùn mí. Èmi kìí sábà fi kọ́kọ́rọ́ bí àwọn mi ṣe máa n bí àwọn, bí ọ̀pọ̀ ènìyàn ṣe máa ń ṣe. Àwọn mi wọ́n á fi kọ́kọ́rọ́ wọn sí ìta, wọ́n kàn fi sí, wọ́n kàn wá bíi kàn fi sí ìta, ó léwu púpọ̀ torí àwọn olè kàn lè wá. Torí àwọn ni wọ́n mọ̀ pé àwọn, àwọn ọ̀pọ̀ ènìyàn tí mọ̀ pé bá àwọn mi ṣe máa ń ṣe ni. Wa kàn wá sílé olúwa, wa kàn máa wá ìtòsí kiri fún kọ́kọ́rọ́. Tí wọ́n bá dẹ ti rí kọ́kọ́rọ́ bi ilé, bọ́ ṣe máa wọnú ilé ẹ, bọ́ ṣe máa kó gbogbo nǹkan, bọ́ ṣe máa kó lọ ní. Fún díẹ̀ yìí, kọ́kọ́rọ́ mi tí bá ti lékùn ni mo máa ń fi sápò, màá mu lọ ibi iṣẹ́. Àfi tí a bá jọ pọ̀, tí a bá jọ ń gbé ilé, tí gbogbo wa bá jọ jáde, àwa fún ẹni tí ò ní pẹ́ dé ilé, àá fún un ní kọ́kọ́rọ́. A dẹ máa ní bí i kọ́kọ́rọ́ méjì, à ń fún àwọn méjì tí ó máa tètè dé ilé. Torí bá-- ìdí, ìdí tí a lé fún wọn ni pé tó bá ti wá dé lára àwọn méjì tó bá tètè dé, a lè sílẹ̀ kùn fún àwọn tó kù. Tó bá ti f-- fún àwọn tó kù tó bá fẹ́, tí àwọn rẹ̀ bá ti fẹ́ dé torí àwọn rẹ̀ máa pẹ́ dé. A sì máa sẹ.

Àbí mo ṣe máà ń, à ìkan tí màá ń gbọ́ bí bá ti wà nínú oko, ó níí ṣe pẹ̀lú nǹkan tí a bá ń ṣe lóko lọ́wọ́. Tó bá jẹ́ iṣẹ́ tí ó fà á wípé kí n, kí n fi gbogbo agbára, kí n fi gbogbo ọgbọ́n, kí n fi gbogbo òye mi sí ǹkan tí mò ń ṣe. Iṣẹ́ tó nílò pé ká fi gbogbo attention wa sí i. Irú àwọn iṣẹ́ bẹ́yẹ̀ mi ki sábà gbọ́ ǹkan kan. Or to bá rí pé iṣẹ́ tó yẹ pé iṣẹ́ tí ò ṣoro ṣe, iṣẹ́ tí wakọ̀ máa ń ṣe, ǹkan tó ṣe tẹ́lẹ̀ bí i pé ò ń gé láínì, a lè máa gbọ́ rédíò, àbí mo lè máa gbọ́ orin, kí n máa gbọ́ orin, orin àlàáfíà, orin, orin ọ, orin ọ, orin tó ń bọlá fún Ọlọ́run, orin ìyìn. Gbogbo àwọn orin ti máa sábà gbọ́ niyẹ̀n, nítorí pé tí ẹ̀yàn bá lọ sínú oko, àwọn ǹkan oríṣìíríṣìí ni èyán lè bá a pàdé, ìyàn lè bá ejọ, èèyàn lè bá àwọn ẹranko búburú pàdé. Fún idí ẹ̀yìí, màá máa gbọ́ orin tó ṣe, tó jẹ mọ́ orin ìgbàgbọ́, orin ọlọ́run tí màá fi máa yin Ọlọ́run lógo àti wípé yátọ̀si àwọn wípé eyàn lè bá ẹranko búruku pàdé, eyàn lè bá àwọn ẹ̀mí òkùnkùn tó máa ń wà nínú igbó. Tí èèyàn ba ń ka àwọn orin wọ̀nyi, á máa lé wọn kúrò ní sàkání wa. A máa lé wọn kúrò, a máa lé wọn wọ igbó tèfétèfẹ́, Ọlọ́run máa dẹ̀sí máa dábò rẹ̀ bọ̀ wá. Ǹkan tí màá ṣe.

Tábìlì tí mo n jo, tábìlì tí mo n lò níbi iṣẹ́, ó tóbi ní, ó fẹ̀ níwọ̀n bàtà mẹ́ta sí mẹ́ta kò tóbi jù, àmọ́ tábìlì náà n ṣe, mo n rí lọ dáadáa. Ó jẹ́ tábìlì tó jẹ́ pé mo máa n gbé, tí màá ràye gbé laptop tí mo fi n ṣe tí màá le rà ìgbé sí, àti àwọn ìwé kankan tí àwọn ìwé kékeré tí mo le fẹ́ kà àbí àwọn ìwé kankan tó jẹ́ bí ìwé fáìlì tí wọ́n ti prínt tí a fẹ́ siṣe le lórí tí a lè fi gbogbo àwọn ènìyàn síbẹ̀

Ní àárọ̀ tí n bá lọ ibi iṣẹ́, mi kì í jẹ oúnjẹ tó bá kún. Àmọ́ tó bá jẹ́ ìgbà bí oludé bíi irú ìgbà Kérésìmesì tí a ṣetán yìí, ìgbà December, oṣù Ọ̀pẹ́ ní ọdún tó kọjá, December 25, gbogbo àwọn ìgbà yẹn àti ìgbà ọdún tuntun tí a bọ́ sí, gbogbo àwọn ìgbà yẹn nítorí pé ó jẹ́ àkókò tí ìsinmi lẹ́nu iṣẹ́ tí a lọ ibi iṣẹ́ nítorí, nítorí nǹkan tí, nítorí oludé tí à ń lò. Àkókò báyìí jẹ́ àkókò tó jẹ pé mo lè bu oúnjẹ tó kún tí màá jẹ. Àmọ́ àkókò tí n bá ń lọ ibi iṣẹ́ tó bá jẹ́ mo nílò láti lọ, mo nílò láti lọ ibi iṣẹ́ láti lọ tètè ṣe àwọn nǹkan tí o yẹ́ kín ṣe, iṣẹ́ yẹn dà máa, ó máa pẹ́ mi àbí àwọn iṣẹ́ tó máa mú mi láti máa rìn kiri bẹ́ni pe mo fẹ́ wọ gbó. Àwọn iṣẹ́ tó máa mú mi láti máa rìn láti ibìkan sí ibìkan, mi kì í jẹun kó oúnjẹ tó bá kún kó lè kíkun mi, kíkun mi náà ma ba à kún jù kílegbéra mi.

Bẹ́ẹ̀ ni, lọ́pọ̀ ìgbà mo máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì nítorí pé ayé ta wà yìí, ǹkan tí wọ́n jù ní ibi tí tan ti máa ń ta àwọn ǹkan níta tí ẹ̀yan bá fẹ́ ra bí ǹkan èlò ẹ̀lẹ́tróníìkì, o fẹ́ ra mouse, o fẹ́ ra, o fẹ́ ra charger, o fẹ́ ra àwọn ǹkan ǹkan bẹ́ẹ̀ yẹn, o fẹ́ ra power bank. Tí bá ní kí n lọ sí àdúgbò kí n lọ ra ǹkan àbí kí n lọ sójà kí n lọ ra ǹkan, wọ́n máa ń ta fún wa ní ọ̀wọ́n, ó ti máa wọ́n jù. Ìdí tó jẹ́ pé mo máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, màá lọ irú ibi tan ti máa ń ra ọjà níbi tó tóbi bí Jumia, bí AliExpress, bí Temu, bí Temu, eh, gbogbo àwọn ǹkan bẹ́ẹ̀ ni mo ti máa ń ra ǹkan nítorí pé kò, ǹkan ọjà wọn ò wọ́n rárá. Ó dẹ̀ jẹ́ ǹkan, ǹkan tó, ǹkan tó da ni ǹkan tí wọ́n máa ń tà. Ìdí tí mo ṣe máa ra ǹkan ní íńtánẹ́ẹ̀tì niyen. Lọ́pọ̀ ìgbà tí mo dẹ̀ tí ń ra ǹkan ní íńtánẹ́ẹ̀tì, inú mi dùn. Mo rà ní oyè, oyè owó tí ó kún, oyè owó tí ò wọ́n. Ó dẹ̀ jẹ́ ọjà tí jẹ́ pé ó da tí mo rò lò dáadáa tí ò ń ṣe, tí ò ń ṣe ọjà gbájúẹ̀ tí ń ṣe ọjà tí ò ń pẹ́ tó mú láti bàjẹ́ ọjà tí ó da.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iṣu àti ẹyin àbí iṣu àti ìgbá. Mo fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Ó ní, ẹbí owó bá ṣe ṣe oúnjẹ sí ni mo ṣe máa ń fẹ́ràn rẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe, tí wọ́n bá ti ṣe iṣu tí wọ́n bá fẹ́ wá ṣe ẹyin, tí wọ́n bá lo, ẹ̀, wọ́n máa fi epo pupa wọ́n máa fi sè, wọ́n máa fi epo pupa wọ́n máa kọ́kọ́ jẹ, wọ́n á kọ́ gbe, wọ́n á kọ da epo pupa wọ́n á kọ dà sí, ẹ, inú pọ́ọ̀tù tí wọ́n fe fi ṣe ẹyin ni wọ́n á kọ dà sí, wọ́n á jẹ́ kó gbá díẹ̀ tí ó bá ti gbá wọ́n máa fi tòmátò, ata, ẹ, magí gbogbo ee àti, àti àwọn nǹkan kan mẹ́ẹ̀ni tó máa ń jẹ́ kí bí i àti ọbẹ̀ ata tó máa ń fi le jẹ́ kó, kó, kó pọ́n dáadáa. Àwọn nǹkan beyen tí wọ́n bá ti wá fi sè a wá fọ ẹyin, a wá dà sí inú ẹ̀. Tí wọ́n bá ti wá sè, tí wọ́n bá ti wá sè dáadáa tí ẹyin yẹn bá jiná tó bá, tó bá wá pọ́n irú ẹyin, irú ẹyin bẹ́ẹ̀ ni máa sábà á dùn. Tí ẹ bá ti wá fi iṣu jẹ ẹyin ni mo máa, mo máa ń gbádùn ẹ̀ gan. Ó jẹ́ ǹkan tí mo leè máa jẹ gan lójoojúmọ́. Bí wọ́n ṣe sè ẹ sí ni mo ṣe máa ń fẹ́ràn rẹ̀. Tí ó bá dẹ̀ jẹ́ ìgbá náà, èmi máa fẹ́ràn ó náà kí wọ́n máa fi epo pupa ṣe ìgbá. Ẹ, tí ọn, eléyìí tí wọ́n bá fi epo pupa ṣe, ó máa ń dùn jù tí o bá fi òróró sè lọ. Àwọn nǹkan tí èmi fẹ́ràn jù ni iṣu àti ẹyin àbí iṣu àti ìgbá.

Rárá, mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí àmọ́ lọ́jọ́ iwájú máa fún àwọn eeyan lẹ́jẹ̀. To rí gẹ́gẹ́ bí mo ṣe wà yìí, èmi kì í sábà lọ sí ilé ìwòsàn láti, láti, ẹ́ rí àwọn tí ara wọn ò da. Àmọ́ tó bá dọjọ iwájú tí owó bá ti wà lọ́wọ́ mi tí bá ti rí ṣe dáadáa, mo fi sí ọkàn láti máa lọ sí ilé ìwòsàn láti máa fún àwọn eniyan lẹ́jẹ̀. Èmi gẹ́gẹ́ bi ẹ̀nìkan, mi ò yà aworan sára, mi ò yà tattoo sára. So mo ní, kí ni láti fún? Mo ní, mo ní oore ọ̀fẹ́ yẹn àti inu dídùn láti fún àwọn eeyan lẹ́jẹ̀. Àwọn tó bá nílò kí tó bá di ọjọ́ iwájú àwọn tí, àwọn tí ó ṣàìsàn tí ó nílò ẹ̀jẹ̀ kan le lò fún wọn.

Bẹ́ẹ̀ ni, mo mọ̀ bó ṣe ń wẹ̀ dáadáa àti kékeré ni ọ̀bí mi, ọ̀gága ìyá mi tí wọ́n ti kọ́ mi bí wọ́n ṣe ń wẹ̀. Tí n bá ti gbe omi sí balùwẹ̀ àbí tó bá jẹ́ balùwẹ̀ tí omi máa ń tí ó le tàn, tí omi a máa dà láti òkè, màá mú ọṣẹ, màá mú ọṣẹ tí mo fi ń wẹ̀ àti kàninkàn mi, màá wá kọ́kọ́ fi omi díẹ̀ màá fi sórí, màá wá fi ọṣẹ sórí, màá sì fi kànrìnkàn náà màá fi gbó gbogbo ìdọ̀tí, gbogbo màá fi fọ́ ori mi, màá fi fọ dáadáa. Tin bá dẹ́ tí fọ̀ dáadáa, màá sàn nú, màá fọ̀, màá san ojú mi torí wọ́n ní kò dá kí eeyan maa sábà fọ́ ojú. Màá san ojú mi, ti n bá ti san ojú mi tán màá se wá fi kànrìnkàn, ṣàn kànrìnkàn mi ò lé jù. Màá lè fi fọ́ gbogbo ara mi láti, láti bí ọrùn, apá, àyà, ikùn dé, ìsàlẹ̀ dé títí dé atẹ́lẹsẹ̀ mi máa ń fọ́ dáadáa. Tí n bá dẹ́ tí fọ́ tán màá bo mi sára, màá dẹ̀ fi táwẹ́ẹ̀lì ló fi ń nu ara, màá dẹ̀ fi nu ara àti we òṣorò rára fún mi torí ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe fúnra mi láti kékeré. O dẹ̀ ti jẹ́ nǹkan ti won fi kọ́ mi títí di ìsin tí mo dẹ̀ ti mọ̀.

Ọjọ́ ẹtì àbí ọjọ́ àbá mẹ́ta ni mo máa ń ṣe ìtọ́jú ilé mi. Gaga àwọn àyíká mi tó wà níbi tá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bí kí n kó àwọn gota, àwọn gota tí ó ti dí níbi gbogbo àwọn ibi tí omi ń gbà kọjá ní ẹ̀gbẹ́ títì. Gbogbo àwọn ìdọ̀tí tó bá wà bẹ̀ máa lè kó. Àwọn ibi kankan wà tójẹ́ pé bí a tó bá ti ń yọ koríko bó ṣe kí n fin má wá fin. Bó, àti wá, àti wá ṣe ìmọ́tótó yàrá tèmi yàrá mi ǹkan tí mo máa ń ṣe ni bí ǹkan tí mo máa ń ṣe ní ọjọ́ mẹ́ta mẹ́ta àbí ọjọ́ méjì méjì tí n bá ṣe ráyè sí. Àmọ́ ìmọ́ tótó ilé mi, gbogbo àwọn àyíká yẹn bí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo má ń ṣe àbí ìgbà mí ẹ̀ẹ̀méjì lọ́sẹ̀.

Láti ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀ jẹ́ ǹkan tí ó ṣe kókó tí ó dẹ sí làgbara, nítorí pé tí mo bá fẹ́ gbà yàn sí ẹnu iṣẹ́, màá ṣe ìwádìí, màá bèrè lọ́wọ́ ẹ̀ kí ni o ṣe tí o fi kú lẹ́nu iṣẹ́, kí ló ṣẹlẹ̀ tí o fi kú lẹ́nu iṣẹ́, ṣé ọ̀gá ẹ lè ẹni, ṣé ó jẹ́ alẹ́ni àbí ó ṣe àbí kí ló ṣe ní pàtó. Tí ó bá sọ gbogbo kan fún mi, tí ó bá sọ gbogbo e fún mi tan, má sì, màá sì padà bèrè, màá ṣe ìwádìí fún ara mi, màá ṣe ìwádìí ní ibi tí ó ti ṣiṣẹ, màá bèrè ibi tí ó ti ṣiṣẹ rí, màá ṣe ìwádìí fún ara mi, màá bèrè lọ́wọ́ ọ̀gá ẹ̀ ṣé lóòótọ́ ni ẹni yìí, ṣé ìrú wà wo lowu, ṣé ó ja alẹ́ni, ṣé ó ṣe ǹkan tí ó dà abí ṣé ọmọ jẹ́jẹ́ ni àbí ṣé ọmọlú àbí ni, gbogbo ǹkan báyìí ni màá bèrè lọ́wọ́ ọ̀gá ẹ̀, màá ṣe ìwádìí kó tó di pé mo gba sẹ́nu iṣẹ́. Ó máa ń, ní í ṣe ìwádìí, ó máa ń, ó máa ń, ó máa sábà tó mi, ó máa gbé láàrin ibi ọjọ́ méjọ ọjọ́ mẹ́ta, màá ti ṣe ìwádìí, tí màá ti mọ̀ bóyá ẹni yẹn yẹ láti gba sẹ́nu iṣẹ́, boṣe bóyá ọmọlú àbí ni àbí bóyá kín ṣe ọmọlú àbí, màá ti mọ̀. Ǹkan tí màá ṣe nde ṣe kókó láti mọ ẹni tí o bá fẹ́ gba sẹ́nu iṣẹ́ tó má lọ jẹ́, tó má lọ jẹ́ olè, tó má lọ jẹ́ oníjìbìtì àbí ẹni oníwàlá kan tí a kàn wá sí ẹnu iṣẹ́, a kàn wá ba iṣẹ́ eyan jẹ fún eyan.

Àti tọrọ àforíjì o lè rára fe mi. Bí Ọlọ́run ṣe dá mi ni yen àti bí wọ́n bí àwọn òbí mi ṣe kọ́ mi, tí n bá ṣẹ̀ yàn, tí n bá mọ̀ pé mo sẹ yan, pe nǹkan tí mo ṣe ò da, mi ò kí ń pẹ́ láti tọrọ àforíjì. Torí wọ́n dẹ̀ sọ̀, àwọn Yorùbá sọ pé tí ènìyàn bá ti mọ ẹbi ẹ lẹ́bi, kò kún pẹ́ mọ́ lórí ìkúnlẹ̀, irú ẹni bí ẹ òún pẹ́ mọ́ lórí ìkúnlẹ̀, kí á ni máa sáré bẹ̀bẹ̀. Tó bá jọ́mọ Yorùbá ni, tó bá jẹ́ ẹni yen dẹ̀ ju mi lọ daádàá, màá dọ̀bálẹ̀ fún, máa bẹ̀ ẹ́, pé kó má bínú pé mi ní ṣe ru e mọ. Tó bá dẹ̀ jẹ́ ojúgbà mi bí ẹ, bí ẹ, ojú ẹgbẹ́ ọ̀kan lọ́jọ́ jẹ́ tí mo ṣe nǹkan tí ò da fún, máa bẹ̀ ẹ́, màá ní kó má bínú, màá ní ọ̀rẹ́ mi, má bínú jù, mi ní ṣé irú ẹ mọ á sì daríji mi torí tí ènìyàn bá mọ̀ bi ẹ̀yán ṣe ń bẹ̀bẹ̀ kí í ṣe nǹkan tó dára ni. Tó bá mọ̀ pé nǹkan tí ó ṣe ò da, kí ìyàn tọrọ àforíjì.

Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn láti má a kọrin àmọ́ ohun mi ò dùn tó. Ìgbà wo ni Ọlọ́run le ko mi, mo dẹ́ sí kọ́ Bọ́sẹ̀ n láti máa fi ohùn dun dun láti máa fi kọrin. Ǹnkan to je, nnkan tí mo fẹ́ràn láti má a ṣe niyen torí, tori, torí wọ́n s--, torí Ọlọ́run sọ, torí wọ́n sọ nínú, o nínú ìwé Bíbélì wọ́n kọ́ ni, wọ́n ní, ní, ní ohùn gbogbo ka máa dúpẹ́, ka fi duùrú àti ohùn ka fi yin Olúwa. Èmi jẹ́ ẹni tí ó máa n kọrin lọ́pọ̀lọpọ̀.

Uhm, mo lè sọ pé mo ní ètò àbò tó nípọn lórí kọ̀m̀pútà mi, ẹ̀ẹ̀ lórí i kọ̀m̀pútà tí mò ń lò. Mo fi, mo fi password sí, káwọn ènìyàn má bà lè kẹ́ni-kẹ́ni kó má lè ṣí laptop mi tákàn wọnú ẹ̀, tákàn lọ máa ṣe ǹkan tó bá wù. Tò à, ètò ààbò wà lórí rẹ̀ tí mo dẹ̀ ẹ̀, mo dẹ̀ jẹ́ kó, mo dẹ̀ jẹ́ àwọn, àwọn document mi kọ̀ọ̀kan, àwọn tí, tí ó, tí ó, tí àwọn important information ó wà, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo ti fi, tí mo ti fi password sí kí àwọn ènìyàn kán má bà à wọ́ bó ṣe wù wọ́n.

Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń jẹ gúúmù. Ìgbà mì bí ó lè jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù méjì, torí èmi ò nífẹ̀ẹ́ láti máa jẹ gúúmù nítorí pé kò sí èrè lọ títí láti máa jẹ gúúmù. Màá kọ máa jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ, kò sí, kò sí ohun, kò sí nǹkan tó ń ṣe lára. Iyí mo ṣe máa ń jẹ́ ìgbàmì ní wí pé, bo yá oníṣẹ́ kan ti mo fẹ́ ṣe, ó jẹ́ jọ̀wọ́ alẹ́ mí fẹ́ sùn. Màá wa ra chewing gum, màá rá màá jẹ́, màá rá màá jẹ́, wọ́n máa fún wọn, wọ́n máa jẹ́ kí láti lè mú, ko máa jẹ́ kí órùn kùn mi lè má ṣiṣẹ́ tí mo ṣe lọ. Láti lè keep me busy, mo ṣe máa ń jẹ́ náà nìyẹn.

Bẹ́ẹ̀ni dáadáa, mo máa ń ṣe ìpè fídíò láti kí àwọn ènìyàn mi tó jẹ pé wọ́n ti jìnà sílé, àwọn ènìyàn to jẹ pé àjọ wa ní, àjọ wa ní ìpínlẹ̀ kan, tí ọ̀nà rẹ̀ bá ti jìn otipé táti ríra bí àwọn ọmọ tá jọ lọ sí school, mo máa ń ṣe ìpè fídíò call láti kí wọn, láti rí ojú wọn, láti lè kí wọn kí à báwọ ní, ojú ẹ, ojú ẹ máa dùn làti kíra wa. Àti pé lọ́pọ̀ ìgbà náà mo tún máa ń ṣe ìpè fídíò láti kí, láti kí ìyá tó bí ìyá mi tó wà ní oko, ibi tań wà ó jìnà sí ibi táwà wa, àtun kí wọn, àtu yojú wọn, àtu yọmọ wọn ati awon èyàn wa kọ̀ọ̀kan tó wà ní ilé náà, a máa ń ṣe, mo máa ń ṣe fídíò call láti kí wọn láàde tí bere àlàáfíà wọn.

Àkókò tí màá fi ń sun ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe torí gẹ́gẹ́ bí mo ṣe wà, mo sì jẹ́ ọmọ tí ò tí dàgbà jù ọmọ ọkùnrin tó sè ń bọ̀. Ẹ̀ mọ̀ mí lè máa sùn lọ títí bẹ́yẹn. Ìgbà mìíràn tí bá wà ní ìgbà ọlidé, mò máa ń sùn dáadáa. Mo lè sun wákàtí méje, wákàtí mẹ́jọ, ìgbà míì mẹ́sàn mẹ́wàá. Àmọ́ tó bá ti jẹ́ ìgbà iṣẹ́ tó jẹ pé iṣẹ́ pọ̀ fún èyan láti ṣe, ìgbà mìíràn ó lè ṣe wákàtí méji ni màá fi sùn bí iṣẹ́ ẹ̀ bá ṣe pọ̀ sí. Torí gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin tó ṣe ń bọ̀, ènìyàn nílò láti ṣiṣẹ́ torí tí ènìyàn bá ṣiṣẹ́ ń sìn, ìgbà tí ènìyàn bá lókun àti ṣiṣẹ́, ṣé ìgbà tí ènìyàn bá dàgbà ni ẹ́ ṣẹ̀ wá ṣiṣẹ́ tí irun funfun bá ti bo orí ènìyàn. Ǹkan tó ṣẹlẹ̀ ní yẹ́n. So o ní ṣe pẹ̀lú bí n bá ṣe, iṣẹ́ tí ba ṣe, iṣẹ́ tí mo ní ní ibi iṣẹ́ ó ní ṣe bí iṣẹ́ yen bá ṣe pọ̀ sí, bó ṣe bá ṣe pọ̀ tó, màá délé màá tún maa bere ṣi ni ṣe àti pé màá tún maa ṣe tò bí ayé mi ṣe máa dá ní, ní apá ibo mi. Bó ṣe pé mò ń ṣe tò bí mo ṣe fẹ́ padà sí ilé ẹ̀kọ́ abi láti tun fẹ́ kọ́ nǹkan sí láti ní ìmọ̀ ṣi.

Bẹ́ẹ̀ni mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi, bí ẹ̀rọ ọlọ́gbọ́n ti aláwò má, amóhùnmáwòrán tí wọ́n ń pè ní television. Mo ní eleyi tí màá kọ́ sọ fún wípé kó bá mi change channel sí í, kó bá mi wo change nkàn tí mò ń wò sí ìbò mi, bóyá mo fẹ́ wo News ni, màá kọ́ sọ fún yán, bá mi change ẹ̀ sí BBC. Mo fẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé. Ó dẹ̀ tún ní ẹ̀rọ ọlọ́gbọ́n ìmíràn bí camera sí inú ilé mi àti ìta ilé mi láti lè máa rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní àìta fún, fún ìdáàbòbò ara mi àti tàwọn tí ajọ ń gbé. Àti wípé mo tún ní, mo tún ní, mo tún ní ah ẹrọ ọlọ́gbọ́n ah speaker sí ilé tí orin bá tí ń dùn, tó bá ti ń, tó bá ti ń, tí mo bá tí ń gbóhùn sókè àbo tí ń gbóhùn wálẹ̀ jù, màá sọ fún ya gbóhùn sókè díẹ̀, ìgbà mí tó bá ti ń pàrọ̀ jù gbóhùn wálẹ̀ díẹ̀, ìgbà mí tí bá ní kó pa, màá ní kó pa. Ẹ̀rọ ọlọ́gbọ́n ẹ ti mú ìgbé ayé rọrùn fún mi àti àwọn tí ajọ ń gbé.

Nǹkan tí màá ṣe ní asalẹ́ ni pé kí n rìn kiri nínú ọgbà mi, kí n si wo àwọn nǹkan tí mo gbin. Torí ibi tí a wà ń gbé jẹ́ ibi tó tóbi díẹ̀. Ooo, à, ilẹ̀ tí a wà ń gbé ó tó bi four plot. Bí ilẹ̀, ilẹ̀, ẹ, tó, ó tóbi, ó tóbi gan. Àwọn ibi kan wà tí a kọ́lé sí, àwọn ibi kan dẹ̀ wà tí a gbin àwọn nǹkan sí. Ó dẹ̀ jẹ́ ibi tí, a, a ti pé àwọn ibi kan wà toje pé ààyè gbà wa láti rìn. A gbin igi síbẹ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan bí èso, bí ohun tí ẹnú ń jẹ, bí, bí soursoup, bí máńgòrò, bí kaṣú, bí ápple, bí ọ̀pẹ. A gbin ọ̀pẹ tó máa ń, ọ̀pẹ lépo, a gbin síbe àti àgbọn a gbin síbe. A gbin àwọn nǹkan bí ẹ̀fọ́, bí ọ, ewé oríṣiríṣi. Ǹkan tí màá ṣe ní ìrọ̀lẹ́ ni pé màá lọ wo àwọn, àwọn kìnì yẹn. Ti bá dẹ̀ ti ṣe yẹn tán, màá ṣe eré ìdárayá. Bí mo ṣe ń rìn lọ, bí mo ṣe ń rìn bọ̀, màá tú nà, màá tún na ẹ́sẹ̀ mi, màá na ara, màá jìí kí gbogbo ara mi lè jìí pé pé ti nnbá ti wá ṣe yẹn tán, màá wá jókòó sí abẹ́ igi, ma jókòó sí abẹ́ igi máńgò àbí kí n jókòó sí abẹ́ igi àgbọn tí màá sì máa gbátẹ́gùn. Mo lè wá kà bíbélì àbí kí n máa wo ǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́.

Ni mo máa ń ṣe ìdárayá lọ́pọ̀lọpọ̀ nítorí pé èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí ó nífẹ̀ẹ́ sí ìgbé ayé àlàáfíà, ìgbé ayé tó dá ìgbé ayé ìrọ̀rùn fún mi. Ṣùgbọ́n pẹ̀lú bí òun ṣe rọrùn sí i, màá ṣe, mo máa ń ṣe, eh, màá ṣe ìdáraya kí gbogbo ara mi kó le jí pépé. Màá na, màá na ẹsẹ̀, màá na ọwọ́, màá yi ọ̀rùn, ṣẹ̀gbẹ́, màá yí ṣí òsì, màá ṣe, màá, màá rìn lọ, màá rìn bọ̀, màá sá, màá sáré sọ́ọ̀tùn, màá sáré sóṣì, gbogbo àwọn nǹkan báyìí ni mo máa ń ṣe kí ara mi kó le jí pépé. Èmi de jẹ́ bí ẹnìkan tó ti ń ṣe irú awon nǹkan báyìí tipẹ́ tipẹ́ kí má bàa máa, kí má, kí ó má lọ jẹ́ kí ó má lọ wá sanra jù torí àwọn iṣẹ́ tí mo máa ń ṣe, torí iṣẹ́ tí mo máa ń ṣe ní ọ́fíìsì, màá kan joko, àwọn nǹkan ìgbà kan wà jẹ́ pe màá jókòó sí ọ́fíìsì tí màá ma ṣe, tí mo máa ma process àwọn iṣẹ́ tí a ti ṣe lóko fún odidi wákàtí mélòó kan fún okòó alẹ́ màá ṣe lórí nínú ọ́fíìsì fún wa-- ajòkòó a máa process fún wákàtí bí márùn-ún, mẹ́fa, ìgbà míì wákàtí mẹ́rin, àwọn nǹkan báyìí ló, kí èèyàn má lọ sanra jù. Èèyàn a má ṣe kí èèyàn má ṣe ìdárayá kí ara èèyàn lè jí pépé kó jẹ́ nǹkan tí ẹ̀ n máa ṣe dáadáa lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, tí a bá ń wọ, tí n bá wọ mọ́tò, tí ẹ bá wa mọ́tò lọ àbí tí n bá wa mọ́tò lọ ti bíi pé a ń lọ sí oko, a fẹ́ lọ ṣiṣẹ́ kan, kó wa jẹ́ ibi tí mi ò mọ̀, mo máa ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn tí ó ń gbé níbẹ̀ pé mo ń lọ sí ibi báì báì báì, ṣe ẹ mọ̀ ọ̀nà yìí o? Ẹni tí ó bá dẹ mọ̀ á júwe fún mi torí wọ́n sọ won ni a béèrè ọna kì í ṣìnà, ẹni tí o bá bèrè lọ́wọ́ àwọn ènìyàn tó mọ̀, tó mọ̀ ọ̀nà kò ní ṣìnà.

Bẹ́ẹ̀ni, mo ti lè ọmọkùnrin kan kúrò ní ji- ibi, ẹ, kúrò ní iṣẹ́ rí, nítorí pé ẹni yìí jẹ́ oníjọ̀gbọ̀ ènìyàn, oní wàhálà, agídí ẹ pọ̀ ju. Ta bá ti lọ sóko, a tí máa, a kan máa fà wàhálà pẹ̀lú àwọn èyàn. Máa sọ fún, mo máa ń sọ fún lọ́pọ̀ ìgbà kó ní ṣúru, àmọ́ ẹ̀ní yí kìn ṣe oníwà, kìn ṣe ọmọlúàbí ènìyàn tó ní ṣúru tó máa ń fẹ́ gbọ́ tì èyàn. Agídí ẹ pọ̀ púpọ̀, ókan wa jẹ́ ọjọ́ kan, mo ní "à mi ò lè gbà eléyìí mọ́ o, mo máa lé kúrò". Bí mo ṣe lé kúrò lẹ́nu iṣẹ́ niyen.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni iṣẹ́ tí mò ń ṣe. Nínú iṣẹ́ tí mò ń ṣe tó jẹ́ iṣẹ́ surveying tí mò ń ṣe, mo fẹ́ kọ́ bí wọ́n ti ṣe ń lo software ArcGIS. Mo fẹ́ kọ́ bọ́ ṣe ń lòó dáadáa láti má fi ṣe àwọn spatial analysis àti láti lè má ṣe àwọn nǹkan bí, ẹ́ẹ́, bí Python programming àtàwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn, kí n lè fi mú àwọn iṣẹ́ kọ̀ọ̀kan yá lórí ẹ̀. Àti wípé mò ń kọ́ bí wọ́n ṣe ń program láti mọ̀, gẹ́gẹ́ bí mo ṣe sọ, láti mọ̀ programming ṣe, kí n lè mọ̀ àwọn, àwọn programming language. Láti mọ̀ bí wọ́n ṣe ń lò Python dáadáa, bí wọ́n ṣe ń lò MATLAB, MATLAB software, torí ó jẹ́ software tó ṣe kókó, tó ní ìwúlò gidi ní iṣẹ́ surveying tí à ń ṣe. Mo dẹ̀ tún fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lò, ah, ah, geomatics software. Àwọn oríṣiríṣi iṣẹ́ àwa tí mo fẹ́ kọ́ láti, mo dẹ̀ tún fẹ́ kọ́ yàtọ̀ sí iṣẹ́ surveying tí mò ń ṣe. Mo fẹ́ kọ́ èdè, èdè French tí wọ́n kọ́ wa nígbà tí àwa ní primary school, secondary school. Mo mọ díẹ̀ nbẹ̀ ṣùgbọ́n mi ò fi tàràtàrà mọ̀. Ṣùgbọ́n nísìí mo fẹ́ kọ́ bí wọ́n-- mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń sọ èdè French dáadáa, bí wọ́n ṣe ń sọọ́ àti bí wọ́n ṣe ń kàá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Ayé ta wà ayé ti lu jára gan. A ti ẹ dúpẹ́ fún Íńtánẹ́ẹ̀tì àti fún àwọn software bíi YouTube, àwọn wẹ́búsáìtì bíi Udemy àti àwọn other, àti àwọn wẹ́búsáìtì mìíràn tí wọ́n ti ń kọ́ àwọn ẹ̀kọ́. Àwọn ẹ̀kọ́ pọ̀ tí yàn lè kọ́ lórí, lórí Íńtánẹ́ẹ̀tì torí, torí ó ti wá rọrùn fún yan láti ó lè wà ní Nàìjíríà ní bí bàyí kò máa kọ́ ǹ kan lọ́wọ́ akẹ́kọ̀ọ́ tó wà ní India tó mọ ǹ kan tó ń ṣe tó mọ dáadáa. Lọ́pọ̀ ìgbà, ìgbà tí mo wà ní yunifásítì àwọn ẹ̀kọ́ kan wà tí wọ́n ń kọ́ wa ní Mathematics. Ìgbà tẹ́yẹ́ olùkọ́ wa ń kọ́ wa tí àwa ò mọ̀ dáadáa, a nílò láti palẹ̀ lọlé láti wá lọ wọ́rí YouTube àti wá láti wá browse fún, à, akẹ́kọ̀ọ́ tí ó mọ̀ bó ṣe ǹ kọ́ yán dáadáa. Lọ́pọ̀ ìgbà yẹn mo wá lọ sórí YouTube, mo si rí àwọn akẹ́kọ̀ọ́ kan tó wà ní India, tó wà láà Amẹ́ríkà, tó wà káàkiri, èmi dè wà ní Nigeria, mo dẹ̀ ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ wọn. Ó dẹ̀, bó ṣe kọ́ mi, ó dẹ̀ yé mi. A dúpẹ́ lọ́wọ́, a dúpẹ́ lórí tẹkinọ́lọ́jì Íńtánẹ́ẹ̀tì, ó ti wá mú kó rọrùn láti kọ́ ẹ̀kọ́ níbi kíbi tó bá wù ú lágbàáyé. Èmi ò dẹ̀ sí kí ń fi irú ǹkan báyìí mi kí ń fi ṣeré, èmi máa ń lò ó dáadáa.

Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa rin òkè lọ́pọ̀lọpọ̀, àmọ́ ààyè gbà mí lọ títí láti máa rin òkè. Mo rántí ní ọdún mélòó kan sẹ́yìn tí mo lọ sí òkè Ìdànrè torí òkè Ìdànrè ò jìnà sí ibi tá wa ń gbé ní bí báyìí. Òkè Ìdànrè wà ní Ìdànrè tó wà ní tí ó jìnà sí Àkúrẹ́. Mo lọ bẹ̀ ọ́, ó jẹ́ òkè tó jẹ́ pé òkè yẹn lárinrin, òkè tó jẹ́ pé ó popular ní ìlú Ìdànrè tí wọ́n sì ṣe step síbẹ̀. A lọ bẹ̀, a gun, gun, gun, gun, gun, a gun lọ sókè, àwọn nǹkan oríṣiríṣi. Yàtọ̀ sí ẹ̀ gàn mo lọ sí àwọn ìlú oríṣiríṣi, mo lọ sí Ogun State mo gun àwọn òkè kọ̀ọ̀kan. Mo lọ sí Olúmọrọ̀kùn mo wo gbọ̀n àwọn kọ̀ọ̀kan bí i àwọn òkè oríṣiríṣi tí a ti gùn. Àmọ́ ààyò gbà mí púpọ̀ láti máa lọ láti máa gun àwọn òkè káàkiri ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ láti máa ṣe é.

I-igba mélòó tí màá rìn, tí màá fi rìn lọ sí ibi iṣẹ́ kò ju bí ìṣẹ́jú márùnlélógún sí ìṣẹ́jú ọgbọ̀n. Nítorí pé ibi tí mo wà kò tára tára jìnà sí ibi iṣẹ́. Tí bá ti gbéra, tí bá ti rìn díẹ̀, mà wá wọ taxì, tí bá ti wá wọ taxì, màá wa dé last bus stop, tí bá ti wá dé last bus stop, ó tún máa ní bus kan tí a máa wọ̀ lọ sí ẹnu iṣẹ́